Àdéhùn jẹ́ ohun tí ènìyàn gbọdọ̀ pamọ́, nítorí pé tí ẹ bá ṣe àdéhùn pẹ̀lú ènìyàn, o gbọdọ̀ mú ṣẹ, o ò gbọdọ̀ ṣaláì máa mú àdéhùn ṣẹ. Àdéhùn jẹ́ ohun tí ó dára láti máa pamọ́. A jẹ́ kí a mọ irú ènìyàn tí ẹni bẹ́ẹ̀ jẹ́

Yes, a máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Kí n tó fún ẹnikẹ́ni ní iṣẹ́, mo gbọ́dọ̀ ṣe ìwádìí ìrú ẹni tí èèyàn bẹ́ẹ̀ jẹ́. Boya èèyàn tó dání, boya èèyàn tí ó dàní, ìdílé ibí ti oti wá àwọn eyan ẹ, mo gbọ́dọ̀ mọ àwọn eyan ẹ.

Mo ní ọgbà ńlá tí mo gbin àwọn kan sí, mo sì kó fúláwà sí àwọn ọgbà kọ̀ọ̀kan tí wọ́n o lò. So ọgbà náà tóbi díẹ̀, mo kò sé ọgbà tó tóbi lọ títí mo kàn gbin àwọn ọkọ̀ kó sínú ẹ̀, tí mò mọ̀ pé àwọn ọkọ̀ tẹnu jẹ, àwọn ọkọ̀ ni mo fi síbẹ̀

Mo fẹ́ràn láti máa ṣe iṣẹ́, kí n lè máa ṣe iṣẹ́ dáadáa, iṣẹ́ takuntakun, iṣẹ́ tó n mu owó wọlé. Èyí nìdí? Iṣẹ́ tó dára, tó mu owó wọlé, tó ṣe dáadáa, tí ó ṣi ní. Ìyẹn ò dáa mọ́, ìyẹn ti bàjẹ́.

Ètò ìdárayá mi jẹ́ ètò tí ó dára. Mo fẹ́ràn ètò ìdárayá. Mo fẹ́ràn láti máa múnú ara mi, mo sì fẹ́ràn láti máa múnú àwọn ènìyàn tí ó wà ní àyíká mi dùn kí gbogbo wa ká wà nínú ìdùnnú kan náà, kan tí ó dára ni. Màá jẹ ètò ńlá, ètò ìdárayá.

Mo fẹ́ràn àjọ̀dún ọdún ìbí Jésù tí a pè ní Kérésìmesì. Ó jẹ́ ọdún tí mo fẹ́ràn gan, torí pé ní àkókò yìí gbogbo ǹnkan máa ń yípadà. Weather, àwọn ènìyàn á ra aṣọ tuntun, àwọn ọmọdé á wọ aṣọ tuntun, inú wa dùn, àjo ń jẹ.

Ṣé o ní ọ̀hún? Mo fẹ́ràn orílè-èdè mi dáadáa torí pé Nàìjíríà jẹ́ orílè-èdè kan tí ó dára, orílè-èdè tí ó rẹwà, orílè-èdè tó kún fún wúrà àti fàdákà, orílè-èdè tó ní ọ̀pọ̀lọpọ̀ ànfààní tí ènìyàn ti lè ṣe orí re.

Mo fẹ́ràn akara oyinbo. Akara oyinbo tá wọn oloyinbo ń pè ní cake. Ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn láti máa jẹ akara oyinbo, cake jẹ́ akara tí ó dára, mo sí ní ìfẹ sí i.

James, se o mọ nǹkan tí wọ́n ń pè ní ohun ẹ̀ṣọ́. Ẹ̀ṣọ́, ẹ̀ṣọ́, ẹ̀ṣọ́, earring, chain, bangles, wristwatch àwọn nǹkan tí Yorùbá máa ń pè ní ẹ̀ṣọ́ nìyí. Ẹ̀ṣọ́

Ìpè fídíò, ìpè fídíò, òun ni tí ènìyàn bá ń fi fóònù, tí ó bá mú fóònù rẹ̀, tí ó bá fi ń ṣe fídíò àwọn ènìyàn, òun ni wọ́n pè ní ìpè fídíò àbí ó mú fóònù ẹ, ó fi ń pe ènìyàn, ẹni tí ó ń pe, á máa wo àwòrán rẹ̀ lórí fóònù, ẹ jọ ń ṣe fídíò.

Ah! Mo fẹ́ràn láti máa jẹ bread and tea, rice and stew, beans and, beans and bread, bi ewà àti buredi, buredi àti tea, rice àti stew.

Àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe lọ́dọọdún, òun ni àṣà atí máa ṣe ọdún ayẹyẹ abúlé wa. Àṣà ta máa ṣe máa ṣe ayẹyẹ ọdún abúlé wa, gbogbo ẹbí ló sì máa ń ṣe é.

Mo máa ń lo èdè Yorùbá àti èdè gẹ̀ẹ́sì láti fi bá àwon oníbàárà mi sọ̀. Èdè abínibí àti èdè òyìnbó máa fi ń bá won sọ̀ro. Ìgbà mìíràn, màá lo èdè Yorùbá fi bá won sọ̀ because èdè abínibí te mi. O yàtò sí èdè ti Yorùbá.

A! Mi ò fi bẹ́ẹ̀ ga púpọ̀, ṣùgbọ́n mo ga lọ́mọbìnrin, mo lè ṣe é wò lọ́mọbìnrin, àti bí ọmọbìnrin ṣe máa ń ga, bẹ́ẹ̀ ni mo ṣe ga tán. Mo ga, mo ṣe é wò lọ́mọbìnrin, mo sì jẹ́ ọmọbìnrin kan tó rẹwà, tó níwà pẹ̀lẹ́, ìwà tuntun.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ dáadáa, ṣùgbọ́n ìmọ́lẹ̀ òwúrọ̀ ó jẹ́ ìmọ́lẹ̀ tó máa ń fún mi ní Vitamin D. Àǹfààní wà nínú ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ ìrole.

A, ìpàdé orí fóònù jẹ́ ìpàdé tí mo fẹ́ràn. Bí a bá ṣe ìpàdé orí fóònù, ìpàdé orí fóònù jẹ́ ìpàdé tó rọrùn láti ṣe. Ó ò nílò àti wọ mọ́tò, ó ò nílò àti máa lọ rin ìrìnàjò. A tàn data, data nìkan ló máa jẹ. A tàn data, ìpàdé orí fóònù ó jẹ́ ìpàdé tó rọrùn jùlọ ní gbogbo ìpàdé.

Kò n se gbogbo àwọn aládúgbò mi ni mo mọ̀, ṣùgbọ́n mo mọ àwọn kankan ní àdúgbò mi. Cause àdúgbò mi jẹ́ àdúgbò tí ó tóbi, mi ò mọ gbogbo wọn. Ìwọn bá àwọn tí mo mọ̀, wọ́n pọ̀ mọ́, but wọ́n pò tó àwọn tí mi ò mọ̀. Àdúgbò ńlá ni, mọ gbogbo wọn.

Ẹ̀ nígbà mìíràn máa di ọjà àbò, tí bá wà nínú ọkọ̀. Ẹ̀lọ̀mínì tajọ̀ wà nínú ọkọ̀, àwọn náà lè fẹ́ràn láti rà nínú ọjà tí ènìyàn bá gbé dání. Ìgbàkúgbà tí èyàn bá wà nínú ọkọ̀, èyàn lè ta ọjà tó bá gbé dání, tàbí ìgbà tí èyàn bá bọ́ sílẹ̀ nínú ọkọ̀, ó lè ta ọjà tó gbé dání.

Rárá o, mi ò fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Àwọn tó máa ń lọ sí ilé ìsẹ̀mbáyé ni àwọn aláwo. Àwọn ló máa ń lọ sí ilé ìsẹ̀mbáyé. Irúwe àwa ọmọ kéékèèké báyìí a ní àǹfààní láti lọ síbẹ̀

Mo ní ètò ààbò tí ó dájú, ètò ààbò tí ó dára, ètò ààbò tí àwọn tí oníṣẹ́ nílé iṣẹ́ mi tí wọ́n ṣe fún gbogbo àwọn tí ajọ ń ṣe iṣẹ́. Ni àkókò tí ẹnikẹ́ni bá sick àbí family bá sick, wọ́n á lọ síbẹ̀ láti lọ gba ògùn.

Kò ṣeéṣe láti fi fáìlì pamọ́ sí cloud. Cloud jẹ́ òfurufú, ohun tí ènìyàn le fi nǹkan pamọ́ sí lórí. Báwo ni ènìyàn ṣe máa fi fáìlì pamọ́ sórí òfurufú? Kò ṣeéṣe.